Tí ń bá ti wà nínú oko ló rẹ̀kọ̀rẹ̀ kọ̀ sí ǹkan kan tí mo máa ń gbọ́. Nítorí mi kì í ṣe ẹ̀dá tó máa ń gbọ́ orin, mo kàn máa ń fojú sí ọ̀nà ni mòde máa ń wo bí ǹkan ṣe ń lọ nínú oko. Àmon àwọn èèyàn kan nígbà mi àbí ẹni tó wà wà okọ̀ tó jẹ́ awakọ̀ máa ń gbé ǹkan sí nígbà mi tí ó dé kí ń rí ǹkan kan tí yóò máa ṣẹlẹ̀

Wọ́n máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nígbà tí wọ́n bá pè mí láti ran àwọn lọ́wọ́. Èmi kì n ṣàdédé lọ rán ẹ̀yàn lọ́wọ́ nítorí pé èmi fẹ́ kí ẹ̀yàn tẹ̀ mí. Nítorí kí ẹ̀yàn tó bá ṣe, tan bá jẹ́ pé ẹ̀yàn bá gbéra yan lọ́, tí wọ́n báa fi lẹ̀ fi eté tẹ́ yan, kò sí ǹkan kan tí ẹ̀yàn fẹ́ ṣe. Nítorí náà tí wọ́n bá ti pè mí sí i, èmi kì í dá sí i. Àmọ́ tí wọ́n bá béèrè rán lọ́wọ́ lọ́wọ́ mi, kò sí ọ̀nà tí mo le gbà ran ẹ̀yàn lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí àgọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Mo ti lorí, mo dẹ̀ rí àwọn ǹkan tí mo fẹ́ ní àgọ̀. Àgọ̀ tó wá lọ́dọ̀ tiwa, ọjà kan tún wà níbi ibẹ̀, a máa ń pè ní ọjà àgọ̀. Ibẹ̀ ni a ti máa ń sábà ra àwọn ǹkan tí a máa ń rà. Nítorí pé àgọ́ jẹ́ ibìkan tí àwọn ènìyàn máa ń lọ láti ra ọ̀ja tọ́n dẹ̀ ẹti máa ń tajà.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ẹniyan, nítorí nígbà mí àwọn èèyàn kan máa ń sọ fún mi wípé kí n máa darí àwọn ẹ̀mí dejẹ́ ẹnìkan tí ó máa ń darí àwọn èèyàn tí wọ́n bá fi mí sí ipò àti tí wọ́n bá fi mí sí ipò adarí àwọn èèyàn. Ṣó dá jíjí wọn náà to wọ́n máa ń ní kí n darí àwọn ènìyàn jíjí ni mo máa ń darí àwọn èèyàn dáadáa.

Àwọn ìmọ́tótó pọ̀ tí mo fẹ́ kọ́ sí iṣẹ́ mi nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ó, eyán gbọdọ̀ kọ́ àwọn nǹkan kan láti mọ bí nǹkan ṣe ń lọ. Mo dẹ̀ ní ìdí láti kọ́ àwọn nǹkan tí màá kọ́ nítorí pé èèyàn fẹ́ lọ sí bí won se nse.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ láti fi ríi pé mo, mo fi bo ara mi tó bá jẹ́ inú ọ̀tútù, inú ọ̀tútù àbí inú ọyẹ́ ni mo máa ń wọ ìbọ̀wọ́. Nítorí pé ọ̀tútù máa ń mú ga ní ibíbí, ẹ̀eyàn ṣì gbọ́dọ̀ máa bọ ara èèyàn láti má jẹ́ kí ọ̀tútù wọ inú ara èèyàn. Nítorí èyí ni mo fi máa ń wọ ìbọ̀wọ́.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù torí ẹ̀mí gangan fúnra mii mo gbọdọ̀ tètè jí ní òwúrọ̀ kùtùkùtù torí tí n bá ti jí, màá ṣe àwọn àdúrà ká máà de lọ kírun nnkan tó jẹ́ ìrun àárọ̀ torí ìdí ẹ̀yí mo gbọdọ̀ jí ní òwúrọ̀ kùtùkùtù. Mo máa ń tètè jí torí láti fi tètè rí Olódùmarè, Ọlọ́run Ọba mi sìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, mo sì jẹ́ ẹnìkan tí ó máa ń mú àdéhùn. Ni, mo jẹ́ ẹnìkan tó máa ń mú àdéhùn dáadáa ti mi dè kí n fi àdéhùn ṣeré. Tí bá ṣe àdéhùn pẹ̀lú ẹ̀yìn, mo máa ń rí i ní pé mo ṣe nǹkan tí mo ṣe àdéhùn le lórí. Mo dè máa ń rí i aridájú ní pé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe lórí aniyan tí mo ṣe fún ènìyen. Àdéhùn jẹ́ nǹkan tó pàtàkì jù ní adámárí ẹ̀dá tí eyan sì gbọdọ̀ mú ojú tó dáadáa.

Tábìlì iṣẹ́ mi gún díẹ̀ ó dẹ́ fẹ̀ẹ̀. Ó lè gba èèyàn máàrún ní ẹ̀kán nà. Àmọ ẹ́mí nìkan mo máa ń jókòó àti àwọn àlejò tó bá wá mi wá. Tábìlì iṣẹ́ mi, ó ṣí tábìlì tó wà ní ibi iṣẹ́ mi, ó fẹ̀ẹ̀ dáadáa tó lè ó lè gba gbogbo ǹkan tí mo máa ń kó lè lórí. Ó jẹ́ ǹkan tí wọ́n rà fún gbogbo òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa.

Àwọn ẹgbẹ́ ìdárayá tí mo fẹ́ràn ó pọ̀ gan. Àmáà àwọn tí mo fẹ́ràn jù tí mo dè máa ń wò dáadáa tó máa ń fún mi, tó máa ń jẹ́ kí n dárayá náà ní bíi bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Tori ẹ́mi na jẹni kan tó máa ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Èyí tí mo wáa fẹ́ràn jù nínú àwọn ẹgbẹ́ ìdárayá yìí náà ni wọ́n ń pè wọ́n ní Real Madrid tí ẹ-ẹ àfẹsẹ̀ agbá bọ́ọ̀lù ni wọ́n fún orílẹ̀-èdè Spain. Wọ́n dè jẹ́ àwọn ẹni kan tí ó máa ń gbá bọ́ọ̀lù dáadáa.

Àlá burúkú jẹ́ ǹkan tí ó máa ń báni léru dáadáa, tó dè máa ń jẹ́ kí èèyàn máa ṣe ǹkan tí ó yẹ́ kó ṣe nígbà mií tó bá jí láti ojú orun pẹ̀lú àlá burúkú tí ó bá là. Ìgbà tí mo ní àlá burúkú, ó ti ṣe díẹ̀. Mo máa ń ṣe àdúrà kí n tó sùn. Wọn dè níi ti èèyàn bá ń ṣe àdúrà, ǹkankan ó níí ṣe èèyàn lójú ọ̀run. Ìgbà tí mo ní alábùkún kan, ó ti ṣe díẹ̀. Ó dè tí pé. Ó máa tó bíi ọdún márùn sẹ́yìn tí mo ti ní àlá burúkú láti ojú orun.

Bẹ́ẹ̀ni, ojú mi dà ó sì dára dáadáa. Tọ́rí mo jẹ́ ẹ̀dà kan tí ò kí n lo ìgò àbí nǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn tún ríran dáadáa. Mo máa ń ríran pẹ̀lú ojú mi láì lo ǹkankan. Ojú mi dẹ̀ dára láti ríran. Mo dẹ̀ máa ń ríran pẹ̀lú ojú mi lásán ni. Tórí náà ojú mi dàra gán.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ̀n nítorí mo ní, mo ní tẹlifóònù. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo lè máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Mo máa ń pé àwọn ènìyàn. Nígbà kan tí mo wà ní kékeré ni mo máa ń sọ̀rọ̀ tí lórí fóònù, tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, tí mo máa ń pariwo. Àmọ́ nísìí, mo ti mọ̀ pé kí n ṣe ariwo. Tí eeyan bá rọ ráńsọ gá ni jẹ́jẹ́, àwọn ènìyàn máa gbọ́ nǹkan tí eeyan ń sọ.

Fóònù alágbe ká tí mo ń lò, ó jẹ́ fóònù kan tí àwọn yẹn máa ń lò púpọ̀ níbi tí mo wà. Wọ́n de ń pè é ní Redmi. Fóònù yẹn, àwọn fóònù tí àwọn yẹn máa ń lò dáadáa tí wọ́n sì máa fi ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ni. Iru fóònù tí mo ń lò nìyẹn, mo de gbádùn bí mo ṣe ń lò ó. Mo ń gbádùn rẹ́ ní lílò ó nítorí ó ń ṣe àǹfààní fún mi. Ó dẹ̀ ń ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe, ó ń ṣe é dáadáa.

Àwọn ojú-òpó ayélujára tí mò ń lò ó pọ̀ díẹ̀. Mo dẹ máa ń lò wọ́n nígbà tí n bá ti ní ìwúlò fún wọn ni. Mo dẹ ń lò wọ́n dáadáa, mo dẹ máa ń lò wọ́n fi ṣe ǹkan tí ó tọ̀ọ àti ǹkan tó yẹ ni. Ara àwọn ǹkan tí mo dẹ máa ń lò náà ni gọ́ọ̀gù. Mo máa ń lò fún bóyá tí mo fẹ́ kawe àbí tí mo fẹ́ ṣe ǹkan, àbí tí mo bá ní ìdí láti wá ìmọ̀ sí lorì ǹkan tí mò ń ṣe.

Àwọn ìrọ̀rí tó wà nínú ilé wa ó fi pọ dẹ. Àwọn ìrọ̀rí, ẹ̀yo kan náà ni mo máa ń lò tí mbá ti fẹ́ sùn. Nítorí ìrọ̀rí tí mo máa ń lò yẹn ó ṣe dáadáa, ó jẹ́ ìrọ̀rí tí ó tó mi. Mi ò dẹ níidi láti ṣe àfikún kankan fún ìrọ̀rí yẹn, nítorí ìrọ̀rí yẹn tí mò ń lò ó tóbi ó sì tó mi ní ọrùn láti fi sùn. Nítorí náà ẹ̀yà kan náà ni mo máa ń lò tí màá fẹ́ sùn.

Rárá mi kì í mu òògùn lọ́jọ́ júmọ́ nítorí níbi tí mo wà àti ìlú tí mo ń gbé a ní ìgbàgbọ́ ní pé àwọn tó bá lo òògùn àwọn tó bá rẹ̀ ni. Tí ó bá rẹ̀ mi, mi kì í lo òògùn nítorí àwọn tí ó bá rẹ̀ lásán náà ni wọ́n máa ń lo òògùn báyẹn. Àmọ́ ẹ mi ò kí ń lo òògùn, mo kàn máa ń lo òògùn nígbà tó bá rẹ̀ mi lásán naani mo máa ń lo òògùn.

Rárá, mi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí mi ní irú ẹ̀rọ báyẹn tí mo máa ń lò. Àwọn ẹ̀rọ tí ó tọ́ sí ǹkan, àwọn ẹ̀rọ tí ó tọ́ ni mo máa ń lò nítorí mi ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí ná ǹkan tí ẹ̀yan bá ní náà ni ẹ̀yan máa lò. Èmi o dẹ̀ kì í lo ǹkan tí ẹ̀ n bá n ṣe té mi nítorí náa mi ò dẹ́ro adákẹ́jẹ́

Àwọn ìgbónájẹ̀ẹ́ jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi. Ó pọ̀. Wọ́n dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi le mì tí mo máa ń ṣe nínú yàrá mi. Nítorí àwọn ìgbónájẹ̀ẹ́ jẹ́ tí mo fẹ́ràn, wọ́n jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń lò wọ́n ní bo ṣètọ̀ àti bo ṣeyẹ ni.